Gẹ́gẹ́ bí ó ṣe yé mi, ìbéèrè yìí ni wípé ṣe mo fẹ́ràn láti pín oúnjẹ mi? Hmm, èmi ò rí gẹ́gẹ́ bí ǹkan bàbàrà láti pín oúnjẹ pẹ̀lú ẹnikẹ́ni. Àgàgà tó bá jẹ́ wípé mo pàdé ẹni tí ebí ń pa, ọkàn mi máa yọ̀nda láti pín oúnjẹ pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀. Nítorí pé kò sí ohun ta mú wáyé kò dẹ̀ sí ohun ta máa mú lọ. Ẹnikẹ́ni tí èèyàn bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òhun ní ẹni kejì rè. Nítorí ìdí èyí tí mo bá rí ẹni tí ebí ń pa, kò jẹ́ bàbàrà fún mi láti sọ pé mo fẹ́ pín oúnjẹ pẹ̀lú rè. Ìdùnnú ńlá ni ó máa jẹ́ fún mi. Ṣùgbọ́n ohun kan tí mi ò nífẹ̀ẹ́ sí ni wípé kí n máa jẹun lọ́wọ́, kí èèyàn kan wá ti ọwọ́ bọnu oúnjẹ tí mò ń jẹ láì sọ fún mi. Bóyá bí kí ẹni ẹ mu ọwọ́ ìdọ̀tí kó kì í bọnu oúnjẹ mi, ìyẹn lè, ó lè, ó lè má jẹ́ kí inú mi dùn. Ṣùgbọ́n tó bá ní ẹnikẹ́ni tó wà láyìí ká mi tí mo rí wípé ebí ń pa, tó dẹ̀ bèrè oúnjẹ lọ́wọ́ mi. Torí ìlú tí mò ń gbé ó ṣòro pé kí wọ́n ṣàdéde gbé oúnjẹ fún ènìyàn tí ó bèrè oúnjẹ lọ́wọ́ èèyàn. Ṣùgbọ́n tí èèyàn bá bèrè oúnjẹ lọ́wọ́ mi pé ebí ń pa òun, màá pín oúnjẹ mi pẹ̀lú è, mi ò ń ṣàhun tó bá ti di òrò pé bóyá ebí ń pa èèyàn, bóyá èèyàn ní, nílò, à, láti lọ ilé ìwòsàn láti ra òògùn láti tọ́jú ara rẹ, ǹkan méjì yẹn mi ò kí ń fi, mi ò kí ń, mi ò ń ṣàhun sí èèyàn nípasẹ̀ bẹ́ẹ̀. Mo níìfẹ̀ẹ́ láti máa tọ́jú àwọn ènìyàn, láti máa ṣerere fún àwọn ènìyàn eléran ara bí tì temi. Ẹ ṣé, mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí ó kúnjú wọ́n.

Gẹ́gẹ́ bí ìbéèrè tí ó wà ní iwájú mi, ìbéèrè náà ni, orin wo ni o ní, ni o fẹ́ràn jù? Hm. Mo ní ọ̀pọ̀lọpọ̀ orin tí mo fẹ́ràn, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni orin kan tí a máa ń kọ ní ilé ìjọsìn. Orin yẹn, àwa onígbàgbọ́ la máa ń kọ nílé ìjọsìn. Orin yẹn lọ báyìí. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Bí orin yẹn ṣe lọ nìyen. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá kọ orin yìí, mi ò kí ń kọ bí i orin lásán. Orin tí, tó máa ń, tó máa, tó wá látinú ọkàn mi ni. Ó máa ń jẹ́ kí n rántí gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé mi. Wípé Ọlọ́run ló rán mi lọ́wọ́ tí mo fi wà láyé lónìí. Tí bá rántí gbogbo ìlà kọjá mi, tí bá kọ orin yẹn, ó máa ń jẹ́ kí n rántí gbogbo ìlà kọjá mi. Gbogbo, gbogbo nǹkan t'ójù mí tí rí nínú ayé. Mo f-- ló máa ń jẹ́ kí n mọ̀ pé àánú ni mo rí gbà lọ́jọ́ òní. Látọwọ́ Ọlọ́run, dẹ̀ ní àánú yẹn ti wá. Kì í ṣe láti, kì í ṣe nípa agbára mi, kì í ṣe látọwọ́ ènìyàn. Orin tí mo nífẹ̀ẹ́ sí jù náà ni orin àánú yẹn. Mo dúpẹ́ pé mo rí àánú gbà, torí wípé kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Tí bá ru ọ̀rọ̀ ilé ayé mi, mo rántí wípé ọ̀pọ̀lọpọ̀ làjọ bẹ̀rẹ̀ ní kékeré, ṣùgbọ́n lọ́jọ́ òní wọn ò sí mọ́. Kì í ṣe pé mo fi yọ̀ wọ́n, ṣùgbọ́n mo fi, mo fi, mo fi ní àròjinlẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, fún bí Ọlọ́run ṣe rán mi lọ́wọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ lájọ lọ yunifásítì tí wọn ò sí mọ́ léèníi. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló wà lórí ìdùbùlẹ̀ àìsàn, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ni kò roún jẹjẹ, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ni ò rí lé gbé. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó rán mi lọ́wọ́. Tọ́ Ọlọ́run tọ́jú mi láti kékeré títí di àkókò yìí. Àánú ni mo rí gbà. Fún ìdí èyí, mo lè sọ pé orin yẹn, orin àánú yẹn ni orin tí mo nífẹ̀ẹ́ sí jù ní àkókò yìí. Torí ó máa ń jẹ́ kí n ronú jilẹ̀, ó dẹ̀ máa ń jẹ́ kí n fi ọkàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, fún gbogbo nǹkan ti Ọlọ́run ti ṣe fún mi àti àwọn èèyàn mi àti gbogbo àwọn tó yi mi ká. Èèyàn lè wà kí èèyàn má ní ìṣòro ní ìgbà kan tàbí ìgbà mí. Ṣùgbọ́n ní gbogbo ìlà kọjá yẹn, mo rí i wípé Ọlọ́run máa ń-- Ọlọ́run náà ló ṣì ń tọ́jú mi. Ọlọ́run náà ló ń gbọ́ àdúrà, Ọlọ́run náà ló máa sọ, ló máa, ló máa, ló máa gbọ́ àdúrà, ló máa, ló máa sọ òkè ṣòro mi di pẹ̀tẹ́lẹ̀. So, fún ìdí èyí, mo lè sọ pé àánú ni mo rí gbà ní gbogbo ilé ayé mi. Àánú ni mo rí gbà, àánú ni, àánú ni. So màá tún-- fún ìdí èyí, màá tún fẹ́ kọ orin yìí lẹ́lẹ̀ ńkejì. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí àánú gbà. So, fún ìdí èyí, orin tí mo ṣẹ̀ṣẹ̀ kọ tán yì ni orin tí mo fẹ́ràn jùlọ lákòókò yìí.

Gẹ́gẹ́ bí ìbéèrè tó wà níwájú mi, irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Hmm, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn ojú ọjọ́ ní àsìkò òjò. Mo fẹ́ràn rẹ̀ gan-an. Àgàgà tó bá jẹ́ wípé, àgàgà tó bá bọ́, tó jó, táìsìkò yìí bá bọ́ sí, táìsìkò òjò bá bọ́ sáà sìkò sí, mi ò jáde rárá tó jẹ́ pé inú ilé ni màá wà láti àárọ̀ di alẹ́. Àh, mo máa nífẹ̀ẹ́ àsìkò òjò nítorí wípé kò sí pé óru mú, kò sí pé óru mú. Ojú, ojú, ojú arara ṣe fẹ́rẹ́fẹ́, kò sóru, kò sí ǹkan kan kan. Tó jó bá jẹ́ ṣì tó dá, everywhere, eh, gbogbo àyíká kò ní sí óru, kò sí pé óru ń pa èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà ní ìfẹ́ àsìkò òjò, ojú ọjọ́ àsìkò òjò, èmi nífẹ̀ẹ́ rẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ju àsìkò òru lọ. Mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí àsìkò òru. Mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n ojú ọjọ́ ní àsìkò òjò, àh, tí èèyàn bá sùn, tí inú ilé tó da ṣọ́bùrà gíga lálẹ́, èèyàn á gbádùn oorun. Oorun tí èèyàn bá sùn, èèyàn máa gbádùn ẹ̀. Ṣùgbọ́n àsìkò òru, àgàgà àwa tí à ń gbé níí, tí à ń gbé níí, eh, ìlú tí mo wà tó jẹ́ wípé a kì í ní iná ní, ní gbogbo, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ wípé ẹ̀rọ amúnáwá la máa ń lò ká tó ní iná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Irú àwa báyìí tí ó bá sí iná tó wá bọ́ sáà sìkò òru, àh, táa lè tan ẹ̀rọ tó ń mú afẹ́fẹ́ jáde, kò sí igbádùn kankan nínú rẹ̀. Ẹ̀yàn ò ní gbádùn oorun yẹn. Ṣùgbọ́n ní àsìkò òjò, a à nílò ẹ̀rọ tó máa ń fẹ́fẹ́ wá ju wípé ká pa, ká wọnú ilé, ká da ṣọ́bùrà, ká sùn, ká gbádùn oorun wa dé, ká, ká gbádùn òorun dáadáa. Ká gbádùn òorun dáadáa. So àsìkò, fún ìdí èyí, àsìkò òjò ni mo nífẹ̀ẹ́ sí jù. Bí ìbá tó wá sọ wípé mo nífẹ̀ẹ́ àsìkò ọyẹ́, ojú ọjọ́ ọyẹ́, ǹkan tí ó jẹ́ kí nífẹ̀ẹ́ ojú ọjọ́, eh, ojú ọjọ́ ọyẹ́ lọ sí titi ni wípé èmi gẹ́gẹ́ bí ẹni kan ó máa ń jẹ́ kí, ká ara mi má ya gágá. Kì í ṣe wípé bóyá ara mi ò ní yá o, ṣùgbọ́n mi ò ní, ara mi ò ní yá láti ṣeré, ètè mi á gbẹ. So ìdí tí mi, eh, fún ìdí yẹn ni mi ò fi nífẹ̀ẹ́ sí àsìkò ọyẹ́ púpọ̀ jù. Ohun tí mo nífẹ̀ẹ́ nípa àsìkò ọyẹ́ ni wípé tí èèyàn bá fọ̀ṣọ́, tó bá sá, á tètè gbẹ. Bí èèyàn bá na lẹ̀, bóyá èèyàn tún lè ṣe, èèyan nu lẹ̀ èèyan fọ́ ilẹ̀, ilẹ̀ yẹn á tètè gbẹ. Ohun tí mo nífẹ̀ẹ́ sí ní àsìkò ọyẹ́ nìyẹn. Yátọ̀ sí yẹn, kò sí ǹkan tí n-- ṣùgbọ́n àsìkò òjò, àh, ǹkan tí èèyàn ṣá má ṣe ni pé ojú rẹ̀ má bá èèyàn níta. Tí ó bá ti bá èèyàn níta tó jẹ́ wípé inú ilé rẹ̀ ń wà, òh, èèyàn máa gbádùn ẹ̀ gan-an ni. Ojú ọjọ́ àsìkò òjò ni mo nífẹ̀ẹ́ sí jù. Mo lérò wípé ìbẹ ìdáhùn mi sí ìbéèrè yìí wípé òkú, òkú ojú òṣùwọ̀n. Àsìkò òjò dára, ó dára lọ́pọ̀lọ́pọ̀. Ẹ̀ṣé, tẹ́, tẹ́tí sí ìdáhùn mi.